Mo nífẹ̀ẹ́ sí kí máa kọrin. Mo máa ń kọrin dáadáa ní ilé ìjọsìn wa gẹ́gẹ́ bí onígbàgbọ́ kìrìsìtẹ́nì. Mo máa ń wà lára àwọn tí ó máa ń lead orin tó máa ń darí orin nílé ìjọsìn wa. Mo fẹ́ràn kí máa kọrin gidi gan ni. Hmm, oríṣiríṣi orin ni mo lè kọ. Mo lè kọ́ ti ẹlẹ́sìn kìrìsìtẹ́nì, mo lè kọ fújì, mo lè kọ, ẹ, waka. Àwọn oríṣiríṣi orin tó jẹ́ ti Yorùbá ni mo fẹ́ràn. Mo sì fẹ́ràn ti tàwọn olóyìnbo náà, èyí tí wọ́n ń pè ní hip hop. Mo fẹ́ràn láti máa kọ dáadáa. Mi ò lè ṣe kí n má kọrin ní ojúmọ́. Mi ò lè ṣe kí n má gbo orin ní ojúmọ́. Mi ò lè ṣe kí má kọrin ní ojúmọ́. Lára àárọ̀ tí màá kọ jíí, orin ni mọ́ kó máa ń kọ. Mo kó máa yin Ọlọ́run mi, màá gbé orúkọ rẹ̀ gẹ́, màá ṣe lọ́ba, nítorí pé ó jẹ́ kí n wà láyé. Ó jẹ́ kí n wà láyé, ó dàbọ̀ ẹbọ mi. Ko jẹ́ kí bí kò ṣẹlẹ̀ sí mi, hmm, màá dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gan.

Mo ní gíláàsì ọrùn, mo máa ń lò, pàápàá jùlọ nígbà tí ọrùn bá ń mú gidigan l'akoko ẹ̀rùn àti nígbà òjò tí ọrùn bá ń mú gidigan. Ọ̀sán náà mo sábà máa ń lò ju tàbí níbí láti ago mọ́kànlá méjìlá, ago kan méjì, mẹ́ta, mẹ́rin àwọn àwòkó tó ọrùn má ń mú gidigan yẹn ni mo sábà máa ń lo gíláàsì. Hmm, mo nífẹ̀ẹ́ sí i gidigan ni, ṣùgbọ́n nígbà tí, bí a mo wà lórí ọ̀kadà ni mi kì í lò, nítorí pé, ẹẹ́, ó lè má jẹ́ kí èèyàn rí iná dáadáa tó kí èèyàn má lù lọ. Mo nífẹ̀ẹ́ sí i gidigan ni.

Mo máa ń rọ òòrùn nígbà tí mo bá ń sùn. Oóm, eyí máa ń jẹ́ kí oòrùn yẹn kó dùn dáadáa, ó tún máa ń jẹ́ kí òòrùn kò má ṣe rò mi nígbà tí mo bá jí ní ọjọ́ kejì. Ó ṣe pàtàkì fún mi láti máa rọ òòrùn kí n tó sùn torí ọjọ́ kan wà tí mi ò tẹẹ mo gbàgbé kí n lò ó. Ìgbà tí màá fi jí báyìí, àá, gbogbo òòrùn mi ló ti gan pá. Mi ò lè yí ṣẹ́gbẹ́ kan, mi ò lè yí ṣẹ́gbẹ́ kejì, o dúró gbọn gbọn síbẹ̀ ni. Nítorí ìdí èyí, láti ìgbà yẹn báyìí ni mo ti ri pé mi ò tún ní máa gbàgbé láti máa lò ó mọ́ torí pé ó máa ń jẹ́ ká ara mi kó jí pépé dáadáa. Nígbà tí mo bá jí, ó máa ń jẹ́ kí òòrùn mi kó jí pépé dáadáa, ó máa ń jẹ́ kí gbogbo ara mi kó ṣiṣẹ́ dáadáa. Nígbà tí mo bá jí, lówúro.

Mo jẹ́ ènìyàn tó máa ń jí ní kùtùkùtù òwúrọ̀. Bí ago mẹ́ta àbò ni mo máa ń jí lówurò, tí màá ti bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo àwọn iṣẹ́ tí ó bá yẹ kí n ṣe nínú ilé. Boyá, a fẹ́ gbálẹ̀ ni, a fẹ́ tún ilé ṣe ni, a fẹ́ dáná ni, a fẹ́ lọ ṣọ́ ni, òwúrọ̀ yẹn náà ni màá ti bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo ẹ̀. Àwọn ọmọ náà, à igbà yẹn náà là á wẹ̀, wọn máa wẹ̀, wọn máa wọ aṣọ ilé-ìwé wọn. Ẹ̀mí náà gẹ́gẹ́ bí bàbá wọn àti ìyàwó mí náà á ṣe gbogbo ǹkan pàápàá, kí a má bà á di pé a ń tètè dé ibi iṣẹ́ wa. Ìdí èyí le lé tí ó jẹ́ pé mo fi máa ń tètè jí láà òwúrọ̀, pàápàá jùlọ ní ọjọ́ ajé títí dé ọjọ́ ẹtì. Ọjọ́ àbámẹ́ta ló máa ń ṣe díẹ̀ kí n tó jí, ṣùgbọ́n mo tètè máa ń jí náà, ṣùgbọ́n ó máa ń tó bí ago mẹ́fà kí n tó jí ní ọjọ́ àbámẹ́ta nítorí pé iṣẹ́ tí a máa ṣe lọ́jọ́ yẹn kò pọ̀ púpọ̀. Ọjọ́ ìsinmi tí se ọjọ́, ẹ́ẹ́, ọjọ́ Sunday, mo máa ń tètè jí náà torí pé ìsìn òwúrọ̀ ni mo máa ń lọ, ó sì máa ń bẹ̀rẹ̀ níbí ago méje àárọ̀ idì níyi tí mo fi tètè máa ń jí. Àárọ̀ ọjọ́ ajé ni mo tètè máa ń jí jù nítorí pé sunkẹ́rẹ́, fàkẹrẹ́ ọkọ̀ máa ń ṣẹlẹ̀ dáadáa ní ọjọ́ náà. Ehn, ó máa ń ṣòro láti rí ọkọ̀ níta tí èèyàn ò bá tètè jáde kúrò nínú ilé ní ọjọ́ ajé. Ṣùgbọ́n ní àwọn ọjọ́ ìyókù ó sì máa ń rọrùn láti rí ọkọ̀ dáadáa ju ọjọ́ ajé lọ nítorí ìdí èyí, ọjọ́ ajé ni mo tètè máa ń dìde jù. Àwọn ọjọ́ ìyókù náà mo tètè máa ń dìde bákan náà.